Kò sí ojú ọjọ́ ti mi ò fẹ́ràn, kò sì sí ojú ọjọ́ tí mo fẹ́ràn tó bẹ́ẹ̀ jù jù náà. Ṣùgbọ́n ohun tó wá ń bẹ̀ dí pé mo fẹ́ràn ojú ọjọ́ tó ń ran òòrùn ju eléyìí tó ń ran òjò lọ. Àti bá sọ eléyìí nígbà mi, àwọn èèyàn máa rí bí i pé ṣé mo mọ ohun tí mò ń sọ. Torí pé púpọ̀ nínú àwọn èèyàn ló ló rí àsìkò òjò gẹ́gẹ́ bí àsìkò, ẹ́ wọ́n rí ojú ọjọ́ òjò bí ojú ọjọ́ tó dára púpọ̀. Torí ìbìkan tí ó, torí ẹ́ fún bí ìgbà tí fún ọ̀pọ̀lọpọ̀ idìṣà bí i ẹ́ bí òǹwọ̀ ṣe máa ń tutù níní ni tí gbogbo nǹkan ò ní gbóná. Àti wípé tí òjò bá rọ̀ dáadáa, àsìkò ìgbà tí ojú ọjọ́ òjò ó tún máa ń mú, ó tún máa ń mú ìdíkù bá wà lá. Paa pàá jù lọ àwọn tó bá jẹ́ pé wọ́n, wọ́n máa ń pọn omi sínú ilé wọn ni. Wọn ò ní a wọ́n ò ní ìdí kan láti lọ tún máa fa doro ni ìdí konga ní ẹ̀yìn ìgbàgbà tí òjò bá ti rọ̀. Fún ìdí èyí púpọ̀ nínú àwọn èèyàn wọ́n níìfẹ̀ẹ́ ẹ́ ojú ọjọ́ òjò dáadáa dáadáa dáadáa dáadáa. Ṣùgbọ́n ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí òòrùn bá ń ràn. Idi ni wípé, idi kan náà ni, ó sì ni pé lákòókò náà tí wọ́n bá wò àsìkò òjò, tí òjò bá ń rọ̀ lọ tí wọ́n bá wò ojú ọjọ́ òjò, tí òjò bá ń rọ̀ lọ́wọ́ kò sí ẹnikẹ́ni tó le bọ́ṣà àbí láti máa rìn lọ síbi tó bá wù ú nígbà tí òjò bá ń rọ̀ lọ́wọ́. Alákòókò o léwu, ẹlẹ́ẹ̀kejì kò rọrùn. Òògbọ̀ aṣọ tí a bá wọ̀ yóò tutù níní ni tí ò ní ṣe é wọ̀sàn àbí wọ̀ wọ ibikíbi tí àwọn fẹ́ wọ̀ ọ́ mọ̀. Ṣùgbọ́n lásìkò òòrùn kò sí ibi tí èèyàn lè rìn sí. O kan lè máa kígbe pé aṣọ òòrùn yìí pọ̀, ó mú ooru, ọwọ́ rẹ̀ le. Ṣùgbọ́n kò sí ibikíbi tí èèyàn lè wọ̀. Bẹ́ẹ̀ kéré rí tí ó bá jẹ́ pé àsìkò, à àsìkò òjò ni, èèyàn o lè rìn sí ibi tó bá wù ú. Kódà bí èèyàn fẹ́ lọ tajà, a náà ti ní suru kòjú rọ̀ tán kó dà á kó tó lè bẹ̀rẹ̀ sí tajà ní àsìkò ní ojú ọjọ́ òjò. Fún ìdí èyí, a mo mo mo mo mo sì fẹ́ràn ojú ọjọ́ tí òòrùn bá ń ràn ju ojú ọjọ́ òjò àbí ojú ọjọ́ mìíràn lọ.

À, láti máa ma dé ní àkókò o ti jẹ́ ǹkan tó, o ti di ǹkan tó ti mọ́ mi lára láti ìgbà púpẹ́ wá. Mo fẹ́ lè sọ pé láti ìgbà tí mo ti wà ní a, ilé ẹ̀kọ́ gíga òní mo ti máa n ṣe bẹ́ẹ̀. À, kò fi bẹ́ẹ̀ sí di kan pató, bí kì í ṣe pé láti tó fi máa wò pé bóyá kò sí ìmímu ike tó ń gbà mí. À, ní ọ̀pọ̀ ìgbà nígbà tí mo wà ní a, ilé ẹ̀kọ́, a, ilé ẹ̀kọ́, òní mo sábà máa n ṣe àwọn ǹkan yìí dáadáa tó ṣe pé màá mọ̀ọ́mọ̀ pé wọ a, ilé ẹ̀kọ́ láti fi yí gbogbo ayé pé kò sí ǹkan kan tó tó láti mú mi sílẹ̀. Ó wá bá mi lára títí, títí, títí, títí, títí, títí, títí, títí ìgbà tí mo jáde tí mo lọ kọ́ṣẹ́ tí mo rìn káàkiri, ẹ́, tí mo rìn káàkiri nínú gbèsè ayé mi ò, kí n fi bẹ́ẹ̀ dé ibi tó yẹ kí n dé ní àkókò. À, kò sí, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà kò ṣe pé bóyá a, o máa ń wá torí ọ̀pọ̀ ẹyẹ ló máa ń gbìyànjú àti lọ síbi kan nígbà mìíràn tó yẹ pé a, wọn kì í láfààní láti dé ibi tí wọ́n fẹ́ dé, lásìkò tó fẹ́ dé bẹ́ẹ̀ látàrí pé ẹ́, ǹkan tó ṣẹlẹ̀ ní ojú ọ̀nà bí ẹ́, bí kí la máa ń pè é, bí kí ìdádúró wà lẹ́nu pópó. Bí ìgbà tí ẹ́, ọ̀pọ̀ tí, bí ìgbà tí ẹni kankan tó bá ti jọ mọ bí ìdádúró ṣe á tó bá ṣẹlẹ̀ sí wọn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà èmi kò kí n sábà sí àwọn tó ń dá mi dúró ṣùgbọ́n torí tí bẹ́ẹ̀ náà mo má, èmi kì í dé ní àkókò. Fún ìdí èyí lóòótọ́ ó jẹ́ ǹkan kan tí inú mi ò fi bẹ́ẹ̀ dùnsí pé ó mọ̀ mí lára ṣùgbọ́n nígbà mìíràn náà ó sún dáa.

Ọ̀pọ̀lọpọ̀ ohun mímu ni mo máa ń mu. Kódà, mo máa ń mu àwọn ohun mímu mímú kankan tó ṣe wí pé, nígbà tí mo bá mú tán, ó máa ń dàbí ẹni wípé, wón fi n ṣe ǹnkan kan nigbá mi tó ṣe wí pé tí n bá mu, kí ni a ti ń pè é, tí n bá mu mímú. Ní ọ̀pọ̀ ìgbà mi kì í sábà le jẹun, pé kí ẹ̀yàn jókòó, kí ẹ̀yàn máa jẹun jẹun jẹun jẹun jẹun. Kò sábà jẹ́ ǹnkan tó mọ̀ mi lára ní ẹnu ọjọ́ mẹ́ bí mélòó kan. Ṣùgbọ́n ohun mímu náà ló fẹ́ pọ̀jù fún mi jù. Ta bá wa sọ̀rọ̀ ni pa pé ohun mímu tí mo fẹ́ràn jù, ó ṣòro díẹ̀. Lóòtọ́ mo fẹ́ràn láti máa mu ohun mímu ní àárọ̀ kùtùkùtù, iyẹn, coffee. Mo fẹ́ràn rẹ̀ gan. Kódà mi ò tí ì rò bọyá láti bí ọdún bí mẹ́ẹ̀rin márùn-ún sẹ́yìn, mi ò tí rò bọyá àárọ̀ kan o lọ fún mi láìṣe pe boya mo mu coffee. Béèkẹ́dẹ̀ tun wàá re, tí ó bá ti n di bí owó ọ̀sán, mo tun maa n fẹ́ràn láti máa mú àwọn ǹnkan tútù. A mọ, ó ní ǹkan táa máa ń pè ní òdìkòkò ni bíbí tó ṣe wí pé gbogbo ìgbà ku gba tí eyan bá máa mu òdìkòkò yìí kódà ó máa ń tutù tó bẹ́ẹ̀ gẹ́gẹ́, tó ṣe pé gbogbo ohun tó wa, ehn, ohun mímu tó wà nínú rẹ̀ yóò ti di. Tó ṣi je pé yóò fún èèyàn ní, ah, ìgbádùn lọ́lokan ò jókan fún ìdí èyí mo máa ń mu òdì ìkòkò náà dáadáa ní ọ̀wọ́ ọ̀sán. Máa mú mú mú mú mú, mo máa ń mu mímú dáadáa. Ṣùgbọ́n ohun tí mo sì fẹ́ràn jù náà ni, ah, coffee ní àárọ̀ kùtùkùtù.

Àà tí tóro afòríjìn jẹ́ ǹkan kan tí ó ní agbára, torí bí mo ṣe wà yìí, à mo jẹ́ ẹnìkan tó yẹ pé Ọlọ́run dá ní ẹ̀dá alágídí, mo lágídí díẹ̀. Fún ìdí èyí bí máa tọ ra fòríjìn lọ́wọ́ àwọn ènìyàn, ó jẹ kankan tó n ni mi lára. Ọ̀dọ̀ ẹnìkan tí titọrọ afòríjìn rọ̀ mi lọ́run láti lọ bẹ̀ẹ̀ láti lọ tọrọ afòríjìn lọ́dọ̀ Ọlọ́run. Torí mo ní ìgbàgbọ́ pé Ọlọ́run nìkan náà lọ́ bá tẹ́ pé à tí ènìyàn bá ṣẹ̀ ọ́ ní ẹ́ agbára díẹ̀. Fún ìdí èyí mi kì í fẹ́ ṣẹ Ọlọ́run, ṣùgbọ́n ní ìwọn gba ti ó bá jẹ́ èèyàn, mi ò kí n sábà kà kún. Kò si fẹ́ sìdí kankan bẹ́ẹ̀ tó yẹ pé bóyá ó n fi jẹ́ agbára tó tọ́ bẹ́ẹ̀ wọ̀. Ṣùgbọ́n à mo fẹ́ran ko jẹ́ wípé ẹ máa dúró lórí ìgbàgbọ́ mi. Mo jẹ́ ẹnìkan tó máa ń dúró dáadáa lórí ìgbàgbọ́ mi. Fún ìdí èyí mi kì í sábà tọ ra fòríjìn lọ́wọ́ ẹnikẹ́ni. Ṣùgbọ́n tí mo bá fẹ́ tọrọ afòríjìn, à ì ọ̀nà tó máa ń dùn sí jù náà ni wípé lórí ǹkan tí mo ṣe fún tàn tí ó dun oní tọun, bóyá toni tọun fi ń bínú sí mi àbí tí ó sì fi bínú náà ṣùgbọ́n tí mo kan ronú piwàdà pé à ǹkan tí mo ṣe yóò kúrú yẹ ká tó à ti pẹ́ kí n tọ ra fòríjìn lọ́wọ́ ẹni. Bí mo ṣe máa ń tọrọ náà ni pé mo máa ń lọ ta ara lọ síbi ǹkan tí mo ṣe láti bá wọn tàn sọ̀rọ̀ ló dà ò. Ǹkan tí mo ṣe rè, tí mo ṣe dé, tí mo ṣe rè, bí mo sì ṣe rí, tí mo ṣe rí sí rè, ǹkan bá ẹ, ǹkan bá ẹ, ǹkan bá ẹ. Ṣùgbọ́n ohlun tí mo n sabá fi mú orí wọn wálẹ̀ jù náà ni wípé ǹkan tí mo ṣe yìí ò kò tún ń ní ṣẹ̀lẹ̀ mọ láyé. Eléyìí ó máa ń jẹ́ kí ọkàn ẹnikẹ́ni tí ẹ̀ bá ń bá sọ̀rọ̀ tí ẹ̀ ń tọ ra fòríjìn lọ́wọ́ rẹ̀, ó máa ń jẹ́ kí ọkàn wọn kó rọ̀ láti jẹ́ kí ìdáríjì èèyàn kó tètè wà fún fún mi láti ọ̀dọ̀ wọn. Fún ìdí èyí mo fẹ́ràn láti máa bá wọn sọ̀rọ̀ lórí pé mo máa mo fẹ́ràn láti máa lò ó fún wọn pé kí wọ́n má bínú o. Ǹkan tí ó ṣẹlẹ̀ yìí ò kò tún ń ní ṣẹ̀lẹ̀ mọ lọ́jọ́ iwájú àbí ní ìgbà kú ìgbà. À eléyìí jẹ́ ìkan n nfú àwọn ọ̀nà tí mo sábà máa ń lò dáadáa láti fi tọ ra fòríjìn tó sì jẹ́ kó máa ń ṣiṣẹ́ dáadáa fún mi láti tètè rí fòríjìn látọ̀dọ̀ àwọn èèyàn.

Ṣi ṣe, ìdọ́gba làárín iṣẹ́ àti ìgbésí ayé kiì ma n ṣe nkan tó rọrùn rárá. Nítorí pé tí èèyan ò bá rọra, tí èèyàn ò bá sì ni àkíyèsí, èèyàn ó fi iṣẹ́ lẹ̀, èèyàn ó ṣiṣẹ́ tí èèyàn kò sì ní ní ìgbésí ayé kankan. Páapá jùlọ fún àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn, gbogbo ẹnikẹ́ni tó bá ń siṣe lábẹ́ ènìyàn paapata ló gbọ́dọ̀ ṣe àkíyèsí kíni, tó sì jẹ́, tó sì jẹ́ wí pé. Nígbà kúugbà tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ wọn, tan bá n ṣise wọn, wọ́n á fi gbogbo agbára ṣe nítorí pé wọ́n ti ní ìgbábo pé, iye tí ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tí wọ́n bá ṣe láti fi gba ìyè owó ta wọ́n ó bá rí gbà. Ìtumo, ohun tí ó tún mọ̀ sí ní pé iye iṣẹ́ tó bá ṣe náà ni owó to ó gba. Fún ìdí èyí, ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n wà ró gbogbo ìgbésí ayé wọn lórí iṣẹ́ yìí. To si ṣe pé wọn ó ṣe ní àṣekára látàrí pé bi won bá rí owó. Ṣùgbọ́n gbogbo, gbogbo, kò sì pé ó ṣe le ṣiṣẹ́ tó, wọ́n, kò sì pé ó ṣe le ṣiṣẹ́ tó, gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe, owó tí wọ́n máa bá rí ń bẹ kò máa le tọ ìgbésí ayé wọn síbi tó dáa. Kò sì le gbé, kò sì le sùn ìgbésí ayé wọn síwájú. Èyíi ló fàá tó ṣe wí pé nínú gbogbo iṣẹ́ tí mo bá ń ṣe, n tí mo kọ́kọ́ máa ń wá ń bẹ̀ ni ààyè tó bá ṣe pé iṣẹ́ tí mò ń ṣe yìí, ṣé yó, iṣẹ́ tí mò ń fẹ́ ṣe yìí ṣé yóò fáàyè sílẹ̀ fún mi láti máa kírun àkọ́kọ́. Iṣẹ́ tí mò fẹ́ ṣe yìí ṣé yóò fá ààyè sílẹ̀ fún mi láti ti sún síwájú lórí àwọn nǹkan mii tí mò ń kọ́ àbí tí mò ń ṣe àbí tí mò ń fẹ́ ṣiṣẹ́ lẹ́ lórí i àbí bí tí ó wù mí láti, àbí irú iru iṣẹ́ tó wù mí láti ṣe títí do ní ọjọ́ alẹ́. Fún ìdí èyí, mi máa ń ṣe, eleyi ló sábà máa ń ṣẹlẹ̀e jù láàárín àwọn ènìyàn. Tó ṣe wípé ẹni gbogbo tó bá ti ròpin pé kò sí ọ̀nà mọ̀, ó dáa ò, ẹ jẹ n siṣẹ́ oṣù ni àbí iṣẹ́ ọ̀sẹ̀eṣẹ́ ẹni tí mọ̀ gbówo ló ṣẹeṣẹ níbì kan. Tó se jẹ́ pé àwọn iṣẹ́ yìí ni wọ́n máa ń sábà gbé sórí. Tó sì jẹ́ wí pé, lẹ́yìn, lẹ́yìn ọdún mélòó kan tí wọ́n bá padà wá ríi, wọ́n a wáa ṣẹ̀ṣẹ̀ wá rí pé ah! Ìgbésí ayé àwọn ò sun síwájú, bẹ́ẹ̀ ni ìgbésí ayé àwọn ò lọ síwájú kò sì ṣe nkankan si. Fún ìdí èyí, à gbogbo ìgbà tí wọ́n ti, gbogbo àsìkò tí wọ́n ti sọnù, gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe sẹ́yìn, sẹ́yìn, sẹ́yìn, sẹ́yìn. Yóò ti wá bọ̀ torí pé bí èèyàn bá ṣe ń dàgbà sí naá, àwọn iṣẹ́ tí èèyàn n ṣe yìí, pe keeyàn ṣàa fí rowọ́ ni kíákíá yìí, èèyàn ò le, ò ní iye gbẹ́deke ìgbà tí èèyàn lè fi ṣe, èèyàn ò le ṣe é dọ́jọ́ alẹ́. Àwọn àsìkò kan wà tó ṣe wípé ara máa bèrè, tí èèyàn sì lè le ṣe mọ́. Fún ìdí èyí, bí mo ṣe bá ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé tèmi ni pé, kí n tó ṣe iṣẹ́ rara, ó gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ to jẹ pé mò mọ̀ pé yóò fi ààyè lẹ́ fún mi láti, láti, ní ìlọsíwájú lórí àwọn ǹkan mìí tí mo ń ṣe àti láti fi àyè sílẹ̀ fún mi láti a máa ṣe ìjọsìn fún ọlọ́run lolokan o jokan.

Àìmeye meye ìmélì tí ó wúlò rárá, oni mo máa ń gba ìmélì àìwúlò pọ̀ lórisirisi. Àìpẹ́ yìí ni mo wọnú, à, ìmélì mi tí mo rí, tí mo rí, à, àwọn, àwọn ìmélì ńbẹ. Àwọn ìmélì tó ti fi ránṣẹ́ sí mi, tó sì ṣẹ pé ó ń lọ bí, à, ọgọ́rùn-ún, ó lé ní ọgọ́rùn-ún, ó pọ̀, ó lé ní ọgọ́rùn-ún pàápàá. Mi ò mọ iye, à, iye òǹkà tó wà lẹ́yìn ọgọ́rùn-ún, ṣùgbọ́n mo mọ̀ pé ó lé ní ọgọ́rùn-ún. Kí ni se mi ní káye fí, ó sì yà mí lenu pé, à, è ti rí. Mo kọ́kọ́ fẹ́ wọ́ gbogbo ẹ̀ pé kí n taari gbogbo ẹ̀ kí n, kí n gbé wọn kúrò láti ṣe pé bí a mo gbé wọn kúrò, ẹ, kíákíá, pé kí n yọ kúrò lorí fóònù kí ó dori ní ìmélì mi. Ṣùgbọ́n èrò kan sọ sí mi lọ́kan pé, à, tí bá wa yọ gbogbo ẹ̀ kúrò, ó sì máa ń kí àwọn ìmélì tí ó wúlò wà ńbẹ. Ti mo bá bá ní kí n wọ bẹ̀, ṣé kí n wọ bẹ̀ kí n má a ká lẹ́yokọ̀kan kí n máa wo, ele a máa gba, alẹ́ yen gba àsìkò mi púpọ̀ jù. Ó sì ń fún mi ní ẹ̀fọ́rí gidigidi, gidigidi. Ṣùgbọ́n ohun tí mo padà ṣe náà ni wípé mi padà ń wo lẹ́yokọ̀kan láti, láti pàápàá wá rí pé kò sí ìmélì kankan le tí ó wúlò fún mi nínú gbogbo ẹ̀, gbogbo won pata tó lé ní ọgọ́rùn-ún, àìwúlò ni gbogbo wọn. Kí wá ni mo máa fẹ́ ṣe? Kí ni mo fẹ́ fi dá gbogbo ǹkan báyì lẹ́pọ̀n láti máa máa gba ewu ìmélì àìwúlò báyìí mọ́? Ẹ, kí la fẹ́ pè é? Ohun tí mo lè ṣe wà, ṣùgbọ́n àsìkò a tí ṣè nà ni ò sí. Ilé ìwé towa fún mi ní kí ni gbogbo àwọn, gbogbo àwọn tí wọ́n máa ń ṣẹ̀, tí wọ́n máa ń taari ìmélì àìwúlò yìí sí ènìyàn náà ni wọ́n mọ́ tí wọ́n ṣe. Torí wọ́n mọ̀ pé yóò níra fún ọ láti, à, máa yọ lẹ́yokọ̀kan. Kódà kí ènìyàn fẹ́ yọ lẹ́yokọ̀kan, kò sí ǹkan tó rọrùn. Ṣùgbọ́n ohun tí mòro ní ìsin wípé bóyá kí n kúkú yọ ìmélì tí mò ń lọ lọ́ ba ẹ kí n yóò dánù kí ń má lu mọ́ kí n lọ ṣí ìmélì. Ṣùgbọ́n ìmélì tí ń bá ṣí náà, ṣé ǹkan báyì ni tún padà ṣe lè lọ́jọ́ iwájú?

Àwọn ọ̀nà tí mo máa ń gbà ṣe ìgbéyàwó iṣẹ́ mi, ó ó pọ̀ díẹ̀ kó ṣe ẹyọ kan. Ìdí ni wípé tí ṣe iṣẹ́ mi, ó iṣẹ́ tí mo ń ṣe, ó ní agbára díẹ̀. Fún ìdí èyí, ìgbéyàwó rẹ̀ kò kí ń ṣe nǹkan tí mo, mo lè ṣe àbí nǹkan tí mo lè dá ṣe fún ara mi. Mo máa ń ní láti pe àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn ẹni tí mo mọ̀ pé kó bá mi ṣe ìgbéyewó rẹ̀ ni. Pa bẹ́ẹ̀dẹ̀ ni, bẹ́ẹ̀ kẹ́dẹ̀ ré kò sí a-ààyè àti àǹfààní kankan fún a-àṣèṣe lórí iṣẹ́ yìí. Fún ìdí èyí, mo máa ń lo gbogbo ìrànwọ́ àti ẹ́ gbogbo àǹfààní tí mo bá ní láti fi ṣe déédéé lórí pé mo fẹ́ ìrírí rẹ̀ wò pé mo fẹ́ ṣe ìgbéyàwó yẹn dáadáa. À nǹkan àkọ́kọ́ tí mo máa ń wò ni wípé lẹ́yìn tí mo bá parí iṣẹ́ mi, àwọn tí wọ́n ń gbéṣẹ́ fún mi, màá lọ tún ohun tí wọ́n béèrè fún nígbà tí wọ́n béèrè fún, màá lọ tún wo dáadáa pé oké pé oké ó dáa. Kí ni ẹni ń béèrè fún? Irú nǹkan lọ́lá wọn fẹ́. Ṣé gbogbo ohun tí wọ́n béèrè fún ni mo ti ṣe? Tí mo bá wá ìyẹ̀wù tí mo wò, wò, wò, wò, wò, wò, tí mo ta rẹ̀ sọ́tùn, ta rẹ̀ sọtí, tí mo wàárìn, tí mo wò, mo wo òkè, tí mo wo salẹ̀, tí mo wo ẹgbẹ́ méjèèjì pó dáa. Kí nìyí? Gbogboohun tí wọ́n ní kí n bá wọn ṣe, ọ̀nà náà ló wà níbẹ̀. Màá wá ta rẹ̀ sí àwọn tó sọ wípé a jọ wà ní ẹnu iṣẹ́ ikán náà tó yá, ẹ bá mi wo. Pápá jùlọ, ẹ́ ọ̀rẹ́ tíwọ́n tí mọ̀ mí a ta jọ ń ṣe irú iṣẹ́ kan náà tí mò ń ṣe. Màá ta rí a ìṣe ìṣì àti ohun tí àwọn tó gbéṣẹ́ fún mi tí wọ́n béèrè fún. Lẹ́yìn tí mo bá wá ta rí ẹ̀ síi tọ́, màá ní kó yẹ̀wò pébó ni iṣẹ́ ìṣe ló ju rẹ̀ ṣó dáa. Lẹ́yìn tí ó bá wá sọ fún mi lọ́wọ́ pé já, nǹkan tó ń wò, nǹkan tó ń wò, nǹkan tó ń bu ọ rẹ wò. Tó bá ṣe pé ohun tó fún mi dá, kó dà ìbá má jẹ́ pé à nǹkan tó ń wò lórí iṣẹ́ náà ìbá má da, ìbá sì tún dáa. Màá tún ní láti bi àwọn ẹlòmíràn pé kí wọ́n súnmọ̀ mi nítorí ọ̀rẹ́ mi lòun. Ó lè má fẹ sọ àwọn nǹkan mi tí ó rí tí ò dáa nípa iṣẹ́ yìí. Fún ìdí èyí, màá lọ sí orí ẹrọ ayélujára, màá ní láti bèrè lọ́wọ́ àwọn ẹlòmíràn pé dáa, ẹ bá mi wo kí nìyí wò. Kí nǹkan tẹ rò pé ó bàjẹ́ lára iṣẹ́ yìí? Í tí àwọn náà bá wá sọ, iná mú mi tu ṣe àtúnṣe lórí rẹ̀ tó bá ṣe gbóní lọ̀ àtúnṣe. Ṣùgbọ́n tó bá wí pé bí ya ó ti dáa, màá fi lẹ bẹ́ẹ̀. Màá lè fi ta, màá sì ta rí ẹ̀ sí àwọn tí ó gbéṣẹ́ fún mi.

Ṣé mo ní àwòrán lára? Bẹ́ẹ̀kọ́, kódà kó wú mi láti ní àwòrán lára mi ò gbọ́dọ̀ ní. À, kò sì sí ìdí méjì fún bí kì í ṣe wí pé ìlànà ẹ̀sìn mi kò fàyè gbá. Ko gba ẹnikẹ́ni tó bá ní àwòrán lára, tó bá kírun fún Ọlọ́run, Ọlọ́run nígbà fígbà gbọ́ wa lé lé. Fún ìdí èyí, à, à, gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí, tá bí ń lé eré, tá bí sínú ẹ̀sìn, mi ò gbọ́dọ̀ ní àwòrán lára. Kódà mi ò gbọ́dọ̀ ní nínú, à, aṣọ tí mo bá wọ̀. Torí pé nínú aṣọ tí mo bá wọ̀ tí àwòrán bá ń bẹ níbẹ̀, mi ò gbọ́dọ̀ wọ̀ wọ́nu mọ́sálásí lọ fi ṣe ìjọsìn fún Ọlọ́run. Àbẹ́ẹ́kẹ́dẹ́ tún rè, tó bá wà nínú ilé tí mò ń gbé, mi ò le ṣe ìbádá bí kí n kírun nínú ilé náà. Fún ìdí èyí, mi ò ní àwòrán ní ara, mi ò ní lára aṣọ, mi ò sì tún ní nínú ilé pé bí amú gbé káàkiri bí àwọn ṣe ń ṣe ní òde òní. À, kò sì sí ìdí méjì náà ju, ẹ́, torí ẹ̀sìn tí mò ń ṣe lọ. Lóòótọ́ tá bá ní ká wò náà, tá bá ní ká wò tẹsi kúrò ní tí ní ká wò pẹ̀lú ojú lásán, mi ò fi bẹ́ẹ̀ rí i tó múlà ká ìtàn nínú kí è máa fi àwòrán sí ara. Ẹ̀, bí àti ò bá ń bá wa ara jẹ ní jọ lójoojú tèmi. À, ó tún máa ní ìdí kan pàtó tí mo ti fi wá kórìíra, à, dé ní àwòrán lára yìí. Torí, à, bí wọ́n ṣe máa ń sọ pé àwọn tó bá ti ní kíniín lá, wọn ò ní le fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ nítorí pé wọ́n ti ya àwòrán sára. Àbẹ́ẹ́kẹ́dẹ́ rí, Ọlọ́run máa yẹ ká rí wàhálà, Ọlọ́run máa yẹ ká rí ìṣòro. À, kò sí ohun tí ò le ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ inú, ẹ́, inú, inú làálàá àbí wàhálà kan ni ẹ ti le bá rẹ̀ lọ́jọ́ iwájú ṣe wí pé bóyá tí ò bá bá ara rẹ̀ kan tí ẹ lè bá ibi ara rẹ̀ tàbí ẹnikẹ́ni. Tó sì ṣe ṣẹ wí pé kó jẹ́ pé èèyàn á nílò láti fún ọ̀ntọ̀hún lẹ́jẹ̀. Ṣùgbọ́n púpọ̀ náà ni wọ́n ti gbé ní gbàgbọ́ pé, à, tá bá nílò ẹ̀jẹ̀, à sì ra ẹ̀jẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ewu ló sì wà nínú kí èèyàn ra ẹ̀jẹ̀ gan. Fún ìdí èyí, tí ẹyan bá fi, tí ẹyan bá fi, à, kíniín sí ara, èèyàn lè fún ẹnìkan lẹ́jẹ̀, èmi ò sì fẹ́ rún ǹkan bẹ́ẹ̀. À, fún ìdí èyí mo faramọ́ kí n má ní àwòrán lára, kí n sì lè fi ẹ̀jẹ̀ lẹ̀ nígbàkúgbà tó bá wú mi ju kí n ní àwòrán lára lọ.

À, ní àwọn ìgbà kan sẹ́yìn sẹ́yìn, à, tí epo ò bá ti fẹ́ tán àbí kí epo tó ń pápátá nínú ọkọ̀ mi, mi ò kí ń ronú àti ra epo mi si. À, lèyi to jẹ pe ó máa ń dá wà lá lẹ́, tó sì máa mú mi máa sáré sókè sáré sódò, pé kí láti fi wá, à, epo sínú ọkọ̀. À, ṣùgbọ́n pẹ̀lú àsìkò àti lẹ́yìn oríṣìíríṣìí ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ó ti ń fa bí ìdójútì fún mi. À, ó ti wá di pé òun tó mọ̀ mi lọ́la ló ni báyìí nisin pé láti, à, láti máa ra, lá-láti máa tètè ra epo sínú ọkọ̀ mi ní òòrekòore àti ní àsìkò. À, ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ rí nígbà tí a lọ ṣe ìnáwó, à, ọjọ́, ìnawò ìgbéyàwó, à, ọ̀rẹ́, ọ̀rẹ́ ọ̀rẹ́ mi kan tó sì jẹ́ pé, à, ọkọ̀ mi ni a gbé lọ. Nígbà tí a dé bẹ́ẹ̀, ìyàwó là fi ń ọkọ̀ yìí ń gbé káàkiri. A ti gbé ìyàwó dé bẹ́ẹ̀, wọ́n ti ṣe ìnáwó tán ká máa lọlé. Ó kù díẹ̀, ó kù fẹ́rẹ ká dé, a, ilé, lọkọ̀ bá takú. Ei tó tú wá ṣe mi ní ká ye fi ni jọ̀ná na ni wípé ní àdúgbò bí tá ń lọ yìí kò sí ilé epo kankan ni tósì, ha! Ilé epo ti mò ti sì ń wò tí mo ti rí pé ó ti fẹ́ tán, ṣùgbọ́n tí mi ò ṣàkíyèsí, tí mo fi n wò pé ó yẹ kó lè gbé mi, ó yẹ kó lè gbé mi, ó yẹ kó lè gbé mi. Ṣùgbọ́n sí ìyálẹ́nu, à, ibi tí ọkọ̀ yìí takú sí ibi tó lágbára ni. Fún ìdí èyí, mi ní láti padà sẹ́yìn láti lọ bá àwọn, láti ṣẹ wá ọkàdà tí yóò ṣè gbé mi lọ ra, à, epo tí máa dà sínú ọkọ̀ mi. À, owó tí mo, owó tí mo fi ṣòfò ní ọjọ́ yi gan, ó pọ̀ ju owó to yẹ kí n fi ra epo lọ, ká ní pé lásìkò tó yẹ kin ra náni mo rà á. Láti ìjọ́ yìí ni mo ti wá yípadà tó ṣe wípé ní gbogbo, ní ìgbà kú bá ti mo bá, tí kò bá ṣe epo nínú ọkọ̀ mi mọ́, màá, kódà tó bá ti ń kù díẹ̀, tó bá ti ń, epo a sì tún máa pọ̀ nínú ọkọ̀ mi tó ṣe pé màá tún ra epo mi mọ́. Láti ìgbà náà ṣà, epo ò jámọ̀ rárá rárá nínú ọkọ̀ mi. Àsìkò, àsìkò, tí àsìkò bá tó láti ra, à, epo, ni mo ti máa ń rà á.

À, Irun orí mi mo máa ń gẹ ní gígẹ tí àwọn èèyàn máa ń pè níbí, ni mo máa ń ṣe ní ṣe low cut. Low cut ni a máa ń pè irun tí mo máa ń ṣe níbí báyìí. À, oríṣiríṣi, à, ọ̀nà láwọn èèyàn ń fi, ọ̀, oríṣiríṣi ọ̀nà láwọn èèyàn ń gbà fi ṣe irun. Tó ṣe pé oríṣiríṣi ara ni wọ́n fi irun ṣe tí wọ́n fi ń dá. Ṣùgbọ́n láti kékeré ni mi ò tí ní ìgbà láàyè láti máa ṣe àwọn kiní yìí. Ìgbà náà mo máa ń sábà wò pé bóyá ìka ni wọ́n fi ṣe fún mi nínú ilé, ṣùgbọ́n mo rí pé dájúdájú wọ́n fi ń kọ mí ní ẹ̀kọ́ ni, ẹ̀kọ́ tó sì dá sí ni pẹ̀lú. À, nígbà tí a kéré, ó ní ọjọ́ kan tí èmi àti, à, ẹ̀gbọ́n mi kékeré tí a lọ ṣe irun wa báyìí. Tí a gẹ apá ibìkan tí a ga apá ibìkan tó dẹ̀ fa, tó dẹ̀ fa pé, à, irun wa dàbí ti àwọn ọmo ita ní ọjọ́ náà ìyá ta jẹ́ kò kéré. Àwọn ẹ̀gbọ́n mi àti ìyá mi ni wọ́n nà wa ní ọjọ́ náà. Tó sì ṣe wí pé láti ìgbà náà mi ò tíì ṣe irun kankan tó jọ mọ́ kí wọ́n gé apá ibìkan ká má gẹ apá ibìkan mọ́. Lẹ́yìn ìwà ipá náà sì ni ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ní, e, ìlú wa ń bí. Tó jẹ́ pé ìjọba ó gbé àṣà kan wá tó ṣe wí pé wọ́n máa, wọ́n a máa na àwọn èèyàn tí wọ́n bá gẹ irun gẹku-gẹ, àbí wọ́n ṣe irun sekuse, àbí wọ́n fi ǹkan sí irun. Tó sì ṣe pé kiní yìí ó dá wahala le gan kótó ti pé wọ́n pasa ka idi rẹ́lẹ̀. Ṣùgbọ́n ká ní pé nígbà tí wọ́n ń ṣe, ìgbà tí wọ́n ń ṣe kiní yìí, wọ́n àti bá wa wírí lórí pé ká má gẹ irun gẹku-gẹ. Ó ṣe é ṣe, ó súnmọ́ kí àárùn àti forí kó nínú wàhálà àti fàkájá tí ó bẹ́lẹ̀ láàárín ìjọba àti àwọn ọmọ tó ń gẹ irun igẹku-gẹ yìí. Tó ṣe pé iba ti ṣe ìpalára lọ́pọ̀lọpọ̀ fún àwa ná. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí o ko wa yọ. Tó ṣe pé àwọn òbí wa ò wòó rán nígbà tí àwa náà ń bá wọn gẹ irun igẹku-gẹ yìí. Nígbà tí a fẹ́ bá wọn mọ, nígbà tí a fẹ́ mọ bá wọn gẹ irun igẹku-gẹ yìí. So, dòní Ọlọ́run, irun àgẹ̀ mọ́lẹ̀, ó ni mo máa ń ṣe. Mi ò kí ń ṣe irun kankan tó bá jẹ́ mọ́ àgẹ irun lẹ́gbẹ́ abi ibi kan So, bí mo ṣe máa ń ṣe irun ni pé irun àgẹ̀ mọ́lẹ̀. Mi ò kí ń fádán, ṣùgbọ́n àgẹ̀ mọ́lẹ̀ ni mo máa ń ṣe.

Máa fi fi aṣọ ìbora sùn nígbà tí màá fi sùn kọ́ iṣẹ́ kankan tó mọ́ mi lára. Rárá, rárá, rárá. Kódà mi n léran ti ìgbà tí, à, kí ni ìbẹ̀rẹ̀ torí pé mo rántí pé ìgbà tí mo kéré, à, ó, ó máa, ó mú mo pàtàkì rí tí màá fi aṣọ ìbora gan. Mo ṣe, mo ṣe mú ò pàtàkì rẹ̀ gidigidi gan. Tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé mi ò lè sùn láì fi aṣọ ìbora. Ṣùgbọ́n nígbà tó yá tí mo jẹ̀gbà di ìsìn báyìí, mi ò kí ń fi aṣọ bora. Ǹkan aláàkọ́ tí mo sábà ṣàkíyèsí ni wípé fi aṣọ bora ó máa ń doru mu mi. Ṣùgbọ́n torí tí bẹ́ẹ̀ náà lásìkò òjò àbí lásìkò ọ̀tarí, ọ̀tútù bá mú mi kí ń fi aṣọ ìbora, mo sì máa ń san rasùn lálalẹ́. À, ohun tí mo sábà máa ń ṣàkíyèsí ni wípé, ah, mi ò, mi ò, àbí ọ̀yá ìgbà tí mo máa ń sùn ibìkan kò sì ń sábà ń sí ẹ̀fọn. Fún ìdí èyí tí bá ti di sí ẹ̀fọn kò sì ń rí ìdí tí mo fẹ́ fi fi aṣọ ìbora. Bóyá ara mi ti wá di ara tí ò fi bẹ́ẹ́ rí ti ọ̀tútù ro ni, mi ò mọ̀. Torí pé, à, ìdí kan pàtó tí àwọn ẹbí máa ń fi aṣọ ìbora náà ni wípé wọ́n máa ń bẹ́rù wọ́n sì máa ń sá fún ọ̀tútù. À, ṣùgbọ́n ní apá ọ̀dọ̀ tèmi ọ̀tútù kì í mú ṣàkí, ọ̀tútù kì í sábà mú mi. Mi kì í sì ń sábà hún, mi ò kí ń sábà hún, à, fi, è, mi ò sábà ń rí ọ̀tútù bá padà lọ ní òru tá ì wá sábà máa ń pariwo ju pé àṣíko yi ni ọ̀tútù máa ń sọ̀kalẹ̀. Bóyá torí pé ohun tí mo tún máa ń sùn gba mi kò ṣe ohun tí ó sábà tún máa ń pẹ́ jù torí mo tètè máa ń jí torí mo máa ń ṣe àdúrà ní òru. Mo máa ń jí lòru láti ké pe Ọlọ́run ọba. Fún ìdí èyí, a, mi ò kí ń fi aṣọ bora, mi ò kí ń fi aṣọ bora. Ó ti mọ́ mi lára gan láti màá fi aṣọ bora. Mi, ṣùgbọ́n mi ò lè sọ pé bí àpé nǹkan báyìí náà ni ó fa àbí tó ṣe ìdí kan pàtó tí fífi aṣọ bora ò fi mọ́ mi lára. Ṣùgbọ́n ní ọwọ́ lọ́wọ́ báyìí ò, ó wá súnmọ́ tí màá padà jẹ̀gbà ju báyìí lọ àbí tí mo bá padà fẹ́yàwó, ó yá màá padà máa fi, à, aṣọ bora. Ṣùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ báyìí àti ní àtijọ́ ọdún bí mẹ́ẹ̀lọ́ kan sẹ́yìn, mi kì í fi aṣọ ìbora sùn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni eré ìdárayá ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Kò sí ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀, kò sí eré tó súnmọ́ rárá rárá nínú gbogbo àwọn eré ìdárayá tó wà. Àwọn eré ìdárayá mi tí mo tún máa ń ṣe ni a, a kágbá bọ́ọ̀lù aláfìgigbá lórí tábìlì. Mo fẹ́ràn eré náà gan-an, ṣùgbọ́n tó tí mo ti fẹ́ràn rẹ̀ tó, mi ò fẹ́ràn ìrẹ̀ dé ìlàjì, mo sì fẹ́ràn ẹ́, bọ, eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ṣé káwo ni, ṣé kágbá ni. Méjèèjì mo máa ń ṣe fún. Pàápàá jùlọ wíwò. Wíwò ìṣẹ̀ tí wá sún mi títí, títí, títí débi pé a, mi ò lè ṣe láì wò. Ti ẹ́, ta bá ń ṣe ọ̀tẹ ni àbí tí a bá mọ́ra wá ṣe lórí rẹ̀ àbí tí a bá ń ṣe àríyànjiyàn. A, eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó ti, ó ti lọ gidigidi gan débi pé mi ò lè ṣe láì rí. Kódà ó ní, mo fẹ́ sọ pé ó ní ìyàwó mi àkọ́kọ́, mo fẹ́ràn rẹ̀ gan-an. A, níbi tí ẹ́, ìwọ ti mọ̀ pé a, ìfẹ́ tí mo ní sí i kò ní ṣe ìfẹ́ kékeré. Ó ní ọdún kan tí mo rán tó gbà náà tí a, ìdíje nínú Champion State tí Chelsea àti Bayern Munich gbá ní ọdún náà lọ́hun. A ṣe kágbá. Kò kín ń ṣe, ẹ́, kò kín ń ṣe àwọn kílọ́ọ̀bù ilé tí mo tẹ̀lé ni wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù ní alẹ́ ọjọ́ náà, ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà pẹ̀lú ìfẹ́, ẹ́, eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo lọ wo. Mo wà, mo wà ní ọmọ ọdún méjì, ọmọ ọdún méjìlá nígbà tí mò ń sọ èyí. Wọ́n sì ń jẹ́ kó yé mi nílé pé tí ń bá lọ, alákokọ̀ mi o ní jẹun. Ẹlẹ́ẹ̀kejì mi ń jí à. Síbẹ̀síbẹ̀ náà mo lọ wo eré ìdíje, eré ìdíje yìí. A, ìgbà tí màá dé bẹ̀, a, ìyẹn bá ti máa pẹ́ dé torí bọ́ọ̀lù náà ti débe rẹ̀. Ó yẹ kí ń lè wọlé bí i ago mẹ́wàá àdáago mẹ́wàá kọjá ṣe díẹ̀, ṣùgbọ́n a, eré, ẹ́, ìdíje náà le dé bí pé àwọn a, àwọn méjèèjì tí wọ́n jọ ń kojú ara wọn ní alẹ́ ọjọ́ náà, wọ́n rẹ́yìn ara wọn fi jẹun lẹ bọ̀rọ̀. So fún ìdí èyí wọ́n ṣà ń sún àwọn àkókò yẹn wọ́n sún síwájú, wọ́n sún síwájú, wọ́n sún síwájú títí, títí, títí, títí, títí, títí, títí, títí tó fi di pé wọ́n tún gbé lọ ibi mi àti wọ́n padà gbé lọ sí a, bojú wò mí gbà. Ọjọ́ ṣàá lọ tẹ́lẹ̀ kí mo padà pẹ́ dé gidigidigidi gan ní alẹ́ ọjọ́ náà. Ìyà sì jẹ mí lóòótọ́. Wọ́n lù mí n ti jẹun nílé. A, fún ìdí èyí eré, eré, eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Kò ń ṣe pé mo fẹ́ràn láti máa jìyàn láti kékeré ṣùgbọ́n ó ní ọ̀rẹ́ kan tí mo ní bí mo ṣe ń dàgbà sókè si, tí mo ṣe ń dàgbà sí, ọrúkọ rẹ a máa jẹ́ Waris. Ọmọ yìí ni agídí dé bíi pé kò sí hun tí ó le bá yín ṣe àríyànjiyàn lè lórí. Kódà kó ti rí pé òun ò sí lórí àre àbí bó se pé nǹkan tó wù ń sọ yìí kò mú làákàidàní. A sì tún gbìyànjú àti yí padà pé ṣé ó mú làákàidàní láti fi ṣàdá àríyànjiyàn lẹ́ẹ̀. Ọmọ yìí ló ṣe akóba fún mi gan an tí mo fi di ẹni tó ń jìyàn lónìí. Waris ya werey dé bí wí pé kò fẹ́ gba ara rẹ̀, kò fẹ́ rí pé, kò fẹ́ jẹ̀bi rí pé boya kó gbà pé lóòní kán yi o, òun ó jẹ̀bi àbí ìsọkúsọ ló hún ń sọ. Òun ló wà fàá tó ṣe jé pé doni ó lọ́hùn mo wa di ẹni tó fẹ́ràn àríyànjiyàn gidigidi gan. Lóòótọ́ ó ṣé àǹfààní nínú àwọn ibi kan torí lónìí ta bá ń jìyàn lórí eré bòòlù aláfẹsẹ̀gbá ń gbá mi bí a mo lọ wú bọ́ọ̀lù bí kan àbí mo lọ ṣe nǹkan bí kan tó wá di pé ìyàn dé, mo fẹ́ ẹ mú béè. Torí pé mímá jìyàn náà ní í ṣe pẹ̀lú ìlàkàí àti àwọn nǹkan kan ń gbá mi. Tó sì ṣe pé àwọn nǹkan tí ó ti fi kọ́ mi, tó jẹ́ pé ó ti fi mọ́ mi lára ó padà ṣe àǹfààní fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà tó ṣe pé tí àríyànjiyàn bá dé láàrin mi àti ẹ̀eyan, mo máa mọ oun tí màá sọ àti oun tí màá ṣe. Lóòótọ́ àríyànjiyàn mi ò rò bóyá tí a bá ní ká wo pé bí ẹ̀yin bá ṣe jẹ́ ọmọlúwàbí àti ká wo tẹ̀sìn, mi ò rò bóyá ó jẹ́ nǹkan tó dáa bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n bí ó ti fi bẹ́ẹ̀ jẹ́ n tó dáa náà ló tún ní àwọn ibi to dá sí àwọn nǹkan tó tún ń dá nípa rẹ̀. Fún ìdí èyí, mo máa ń ṣe àríyànjiyàn, mo máa ń ṣe àríyànjiyàn dáadáa, mo máa ń ṣe é gidigidi gan. Ẹni to sibkò bá mi ni ọ̀rẹ́ mi kan nínú àwọn ọ̀rẹ́ tí mo ní tó jẹ́ pé gbogbo ìgbà ṣáá ni gbogbo ayé tí ẹ, kó ṣáá màa jíyàn ni kò sì ṣìí, kò jẹ̀bi rí tí ó máa fàá kó ṣe jẹ́ nu.